Lérò mi, ah, ní èrò tèmi, mo wò wípé, èèyàn lè yípadà tí ó bá ń dàgbà nípa onírúurú ìṣẹ̀lẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀ sí ẹni náà. Àwọn ìṣẹ̀lẹ̀ lo le mu ki ènìyàn yípadà kii se pe eyan kan dàgbà sii nítorí won maa so Yoruba maa ni agba o ko ogbon. Èèyàn lè máa dàgbà síi kí ìwà tó wù láti kékeré kí ó sì máa tẹ̀lé e lọ. Àwọn ìwà tí mo lérò wípé ó lè pé èèyàn, èèyàn lè máa yípadà nípa rẹ̀ tí èèyàn bá ń dàgbà ni àwọn ìwà pẹpẹ́pẹ́. Bí i ẹni tí, ah, ó fẹ́ràn láti máa jà tẹ́lẹ̀. To je pe onijagidi jagan ni ó lè dẹ ọwọ́ rẹ̀ díẹ̀ tí ó bá ti ń dàgbà tí ó ń ṣe bíi abiyamọ tó ń bímọ, tó wáa ń wò wípé, ah, òun ò lè máa, òun ò lè máa jà n gbogbo ìgbà lójú ọmọ tẹ̀ẹ́wọ́. Èyí ni ìwà tí mo ro wípé ó lè yípadà. Kì í ṣe wípé lórí pé èèyàn ń dàgbà sí i ni èèyàn fi yípadà tí ó bá ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láyé ẹni náà. Nítorí ẹni tó ń dàgbà sí i tí ò ṣe abiyamọ kankan kò níi lọ́kàn àti yípadà torí ọmọ kankan, àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀, àbí ẹni tí ó ń dàgbà tí ó wù lé níṣẹ́ gidi kan lọ́wọ́ to je wípé jagidi jagan yìí náà lo sise ko ni lero àti yípadà. Àwọn ìṣẹ̀lẹ̀ àti ìrírí tí èèyàn bá rí ló máa yẹ kí èèyàn dàgbà, ló máa yẹ kí èèyàn yípadà tí ó ṣe ń dàgbà. Ẹlòmíì tí ó tiẹ̀ tíì dàgbà dé ibi kankan tó ti rí àwọn ìṣẹ̀lẹ̀ púpọ̀ àbí àwọn ìrírí púpọ̀, á yípadà kò ní wò wípé kí ó sì máa gbé irú ìwà yìí lọ. Ah, nípa báyìí ìrírí ni mo lérò wípé ó mú èèyàn yípadà, kì í ṣe pé èèyàn kọ̀ń dàgbà lásán. Ṣùgbọ́n tí èèyàn bá ṣe ń dàgbà sí náà ni èèyàn ń rí ìrírí. A tun le so wípé bi eeyan se n dàgbà náà ni eeyan ko ogbon ti eeyan fi n yípadà ni ìwà- ìwà won. Àwọn àpẹẹrẹ ìwà tí mo wo wípé èèyàn lè máa yọ kúrò ní ọwọ́ èèyàn tí èèyàn lè fi yípadà ni àwọn ìwà bí i ẹni tí ó máa ń fèsì sí gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó lè wò wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ní ìtumọ̀ mọ́ nítorí àwọn nǹkan tí ó wà ní ọkàn rẹ̀, tí ó ti gba ọkàn rẹ̀, iṣẹ́ tó gba ọwọ́ rẹ̀, a fi kò ní fèsì sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí mọ́. Tàbí ẹni tí ó máa ń sọ̀rọ̀ jù tẹ́lẹ̀, ó máa dínkù. Nítòótó ìwà yìí lè máa lọ tán pátápátá ṣùgbọ́n á dínkù. Ẹni tí ó ń ròjọ́ tẹ́lẹ̀, ó lè ṣàì máa ròjọ́ báyẹn mọ́. Ẹni tí ó máa ń jà tẹ́lẹ̀, ó lè torí àwọn ìrírí tí ó ti rí bó ṣe ń dàgbà, ó lè dínkù kó máa ma jà bẹ́ẹ̀ mọ́. Àti ẹni tí ó ha wọ́ ṣùgbọ́n ẹni tí ó ń ha wọ́ tí ò kí ń fún èèyàn, ah, mi ò rò wípé ẹni, irú ìwà yìí lè kúrò ní ọwọ́ èèyàn rárá bó tẹ́ dàgbà kó di arúgbó, kò lè fi sílẹ̀. Irú àwọn ìwà wọ̀nyí, àwọn ni Yorùbá máa ń pè ní "mọ́líkì". Ó ti di mọ́líkì mọ́ ọ lára, ó lè ṣàì máa fi lẹ̀. Ehn, ìwà onírúurú ìwà ló wà. Àwọn ìwà tó jẹ́ wípé àbákú wà tí ò ṣe é fi lẹ̀. Ẹni tí ó ń ṣe àgbèrè ìwà àbákú tó jẹ́ àbákú fún ẹni, ó lè máa fi í lẹ̀ o bó ṣe ń dàgbà sí i o. Tàbí ẹni tí ó ń ṣe jàgídíjàgan tí ò bá ní ìrírí bó ṣe ń dàgbà sí i àbí ìṣẹ̀lẹ̀, ó lè máa fi ìwà yìí sílẹ̀ o. Ṣùgbọ́n àwọn ìwà pẹpẹ́pẹ́ bí ẹni tí kò lè máa sọ̀, àbí ẹni tẹ́ pé kò sọ̀rọ̀ tí ó lè fèsì sí, tàbí ẹni tí ò ní sùúrù tẹ́lẹ̀, bó ṣe ń dàgbà sí i, ó lè kẹ́kọ̀ọ́ kó berẹ̀ síi ní ní sùúrù kì í ṣe dàgbà sókè nìkan. Dídàgbà nìkan ló ń gba ìwà lọ́wọ́ èèyàn. Ìrírí àti onírúurú nǹkan ó máa ń pa kún nǹkan náà. eṣé?

Ìlú tó ń sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá ni ìlú gángan. Gángan ní oríṣiríṣi. Gángan yìí tí à ń gbé kọ́ ejika, tí à ń lu àti ìyá ìlú yìí, gángan ńlá tí ó máa ń wà ní ẹ̀gbẹ́ ní eléyii. Gángan jẹ́ ìlú tí a máa ń lù ní onírúurú ibi. Yálà òde àríyá bí ìsọmọ lórúkọ, bí ìgbéyàwó tàbí òkú tàbí níbi tí wọ́n ti n ṣe ìwúyè. Gángan jẹ́ ìlú tí ó máa ń mú ayọ̀ dé e gbogbo ibi tí wọ́n bá ti ń lù ú, gbogbo àwùjọ tí wọ́n bá ti ń lu gángan ní ìdùnnú àti ayọ̀ máa ń bá àwọn tí ó wà bẹ́ẹ̀. Nítorí ó ṣe é jó sí, a sì lè fi sọ̀rọ̀, a lè fi pa òwe, a lè fi kọ orin, a tún lè fi fa oríṣiríṣi adùn sí àwùjọ. Mo fẹ́ràn gángan gidi nítorí ó jẹ́ ǹkan, ó jẹ́ ìlú tí ó ṣe pàtàkì sí ilẹ̀ Yorùbá. A lè fi pa aròkò ránṣẹ́, a lè fi po òwe fún ìyàn, a lè fi sọ̀rọ̀ àṣírí. Ẹni tí ó bá lé tí ìlú tí wọ́n máa fi gángan bá sọ̀rọ̀, ó máa gbọ́. Tí bí ó ṣe àwọn ayan, àwọn ayan ló lu, àwọn ayan ló lu gángan. Ìdílé àwọn ayan yìí ni àwọn tó lu ìlú gángan. Ó sì fi ṣe pàtàkì sí àwọn ìdílé wọ̀nyí. Mi o mọ ìlú lu, ṣùgbọ́n àwọn ènìyàn maa n kọ láti lu ni ayé ìsìnyí báyìí, gbogbo ibi ni wọ́n ti gbé gángan dé. Gángan ti wá jẹ́ ǹkan tí à ń lù ú ní onírúurú orílẹ̀ èdè látara àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Nítorí wọ́n fẹ́ràn àti ṣe àríyá, àti ṣe, àti ṣe, àti ṣe onírúurú ǹkan láti mú inú ara wọn dùn. Yálà bí ó jẹ́ ọjọ́ ìbí tàbí ìsọmọ lórúkọ tàbí, tàbí ìwúyè tàbí òkú àgbà kan. Àwọn tó wá ń kọ orin ayé ìsìnyí bí àwọn Afrobeat, wọ́n ti ń gbé ìlú yìí lọ sí onírúurú ibi láti le ṣe àwọn show wọn. Gángan jẹ́ ǹkan tí àwọn ayé wa tẹ́wọ́ gbà. Nítorí ìlú yìí dùn láti jó sí, ó dùn láti gbọ́ létí, ó sì máa ń fi adùn kun orin tí wọn ba kọ. Ko, ìlú gángan kò kan kín ṣe fún orin nìkan tàbí fún àríyá àbí fún ijó. A fi ń pa òwe, a fi ń pa aròkò, a dẹ̀ fi mú, a dẹ̀ fi n dáni lára ya. Àwọn ayan ló máa ń lu ìlú gángan. Àwọn ìdílé ayan ló ń lù ú ní ayé ìgbà náà. Ìyẹn láyé àtijọ́. Ṣùgbọ́n nísìnyí, onírúurú èèyàn ló lè kọ́ ìlú gángan láti lù ú. Mo fẹ́ràn gángan gidi nítorí ní ilé ìjọsìn náà, a máa ń lù ú. Tá bá sì ti lu gángan, àwọn ǹkan tí àwọn olóyinbo pè ní rhythm àti beat ìlú yìí ó máa ń fi adùn tó pọ̀ tí kò sí ìlú mìíràn tí ó lè fi sí kún orin tí ènìyàn bá kọ. A sì máa ń mú kí àwọn ènìyàn jó. Gani tí wọ́n bá ń kọ orin lọ, a máa ń fún gángan láyè láti dání kàn dára fún àwọn ènìyàn láti jó. Mo máa ń gbọ́ gángan dáadáa ní ilé ìjọsìn. Ìyẹn ni church. Tí n ba sì jáde lọ síbi àríyá, àwọn bí àríyá, bí ìsọmọ lórúkọ àbí ìgbéyàwó, mo máa ń gbọ́ ìlú gángan dáadáa dáadáa a sì máa ń mú kí n jó. Nítorí ó máa ń dáni lára ya. Ó sì máa ń lo, a sì máa ń lo gángan náà ní àwọn, ní ìsì tí a ń pè ní, ibi tí a ń pè ní clubhouse. Ìyẹn àwọn ilé, ilé ibi tí a ti lọ ṣe ìgbafẹ́ ní alaalẹ́. Àwọn èèyàn tún máa ń lu ìlú gángan bẹ́ẹ̀. Kò sí òde tí gángan ò lè wọ̀. Kò sí òde náà. Yálà wọ́n jẹ́ òde, òde ayọ̀ tàbí ibi tí àwọn èèyàn gan ti ń sọkún, wà á fi, à, gángan máa wọ ibikíbi tí wọ́n bá gbé wọ̀. Ó lè lu ìlú láti dáni lára ya. Ó sì lè sọ̀rọ̀ láti pé àkíyèsí bá ènìyàn. Mo fẹ́ràn ìlú gángan gan ni.

Mo máa ń lọ sinmi ní Ìpínlẹ̀ Benẹ. Ó súnmọ́ orílẹ̀ èdè Nàìjíríà, orílẹ̀ èdè Benẹ. Jàre, mo ṣe àṣìṣe níbẹ̀rẹ. Orílẹ̀ èdè Benẹ ni mo ti máa ń lọ ṣe ìsinmi. Nítorí pé ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé kò ní ná mi ní owó tí ó pọ̀. Nítorí ó súnmọ́ orílẹ̀ èdè Nàìjíríà dáadáa, kò kì í ná mi ní owó tó pọ̀. Bẹ́ẹ̀ ni ìlú yìí ó ṣe ìlú tí èrò púpọ̀ wà. Tí ènìyàn bá lọ sí ibẹ̀ tí ó ń fẹ́ àlàáfíà, tí òun fẹ́ kí ó ṣe ìwọ nìkan láti ronú dá-- láti fi ọkàn balẹ̀ rìn láti ibìkan sí ibìkan. Ó rí i jẹ́ ibi tí ó da gidi. Etí òkun wà ní ibẹ̀ tí o ti lè lọ gba afẹ́, tó sì jẹ́ wípé ọ̀fẹ́ ni. Ìbẹ̀ mọ́ tónítóní, àwọn ènìyàn tó wà níbẹ̀ wọ́n ò fi bẹ́ẹ̀ pọ̀. Ípà èyí gbogbo wàhálà ìlú ńlá, ìyẹn àwọn cities bí ìlú Èkó, bí àwọn ìlú New York, bí àwọn ìlú bí i London tẹ́ ye pé gìrìgìrì àti, sunkere fakere okọ́ le se, o le se oríṣiríṣi wàhálà. Ó lè fa oríṣìíríṣìí wàhálà àti idamu ba ènìyàn kò sí ní orílẹ̀ èdè Benẹ yìí. Bí i Cotonou, ìyẹn ní ibi ìlú Cotonou, ibẹ̀ jẹ́ ibi tó rẹwà púpọ̀, ibi tí ìfọ̀kànbalẹ̀ wà, ibi tí ìsinmi wà tí oríṣìíríṣìí ǹkan, àwọn afẹ́ àbí bí eré tí ènìyàn lè ṣe ní ibẹ̀. Oríṣìíríṣìí eré ni èèyàn lè ṣe. O le lọ sí etí òkun, o le lo wo àwọn ibí ti o je ojúlùmò fún ènìyàn, bi àwọn tourists site láti lo se àyẹ̀wò. Mo fẹ́ràn ibẹ̀ nítorí mo ní àwọn ènìyàn sí ibẹ̀. Tí bà sì ti lọ ibẹ̀, a máa ń jáde, a sì máa ń fi ọkàn balẹ̀ ṣe oríṣìíríṣìí ǹkan. Mo fẹ́ràn ìlú Cotonou yìí.

Mo jẹ ẹni tó ń ṣiṣẹ́ aránṣọ. Mo máa ń rán aṣọ fún ènìyàn. Iṣẹ́ aṣọ jẹ́ iṣẹ́ gidi ni. Tí ènìyàn bá fẹ́ kọ iṣẹ́ aṣọ ríran, ó ní láti fi orúkọ lé ní odò ẹni tí ó mọ̀ wí pé ó kojú òun òṣùwọ̀n láti kọ ẹ ní iṣẹ́. Yìí. Iṣẹ́ aṣọ jẹ́ iṣẹ́ tí ó lẹ́wà púpọ̀ nítorí ó máa ń bu ẹwà kún ènìyàn ni. Iṣẹ́ èso ó sọ̀rọ̀ díẹ̀ láti ṣe kò dẹ tú sọ̀rọ̀ náà nítorí ó gba ọgbọ̀n ó sì gbála àlàyé. Ṣùgbọ́n ẹni tí ó bá mọ iṣẹ́ yìí dédé ni ó máa ṣe, á sì máa rí iṣẹ́ gidi gbà. Iṣẹ́ aṣọ púpọ̀ iṣẹ́ máa ń pọ̀ ní ìgbà ọdún tí ọdún máa ti wà ní ìta bí i ọdún Kérésìmesì àti ọdún tuntun. Ìgbà yìí ni iṣẹ́ máa ń pọ̀ gidi gan ni. Ọdún tún má, aṣọ tún má ń pọ̀ nígbà tí a bá ń ṣe ọdún àwọn Mùsùlùmí, ṣùgbọ́n kò kí n pọ̀ tó ìgbà ọdún tí tuntun yẹn nítorí oríṣiríṣi àwọn eh àríyá, oríṣiríṣi ìpàdé, oríṣiríṣi nǹkan ni ó máa ń ṣẹlẹ̀ ní ìgbà ọdún tuntun yìí. Àwọn èèyàn a fẹ́ máa ṣe bí i, àwọn bí i, ẹ̀ẹ́, ìkórè, àwọn èèyàn á fẹ́ sílẹ̀, àwọn èèyàn a fẹ́ ṣẹjọ́ ibí, àwọn èèyàn máa fẹ́ padà wá bí i reunion. Wọ́n fẹ́ ṣe ìpàdé pé, a, àwọn tí ríra ní ọjọ́ ọtọ́ ti pé, wọ́n á wá. Àwọn wọ̀nyí sì máa ń mú aṣọ lórísììrísìí bí i lace, bí i àǹkárá, bí i àdìrẹ láti fi ṣe àjọyọ̀. Nípa báyìí, aṣọ máa ń pọ̀ gan ni. Iṣẹ́ máa ń pọ̀ fún àwọn aránṣọ ní ìgbà ọdún, ọdún tuntun àti Kérésìmesì. Aṣọ tí ó, ó ṣòro fún mi láti rán ju tí mi ò fẹ́ láti máa rán ní aṣọ lace tí a bá fi òkúta sí lára. Àwọn òkúta kéékèèké lè máa ń fa wàhálà ní ẹnu masiini tó ń rán aṣọ yìí. Ẹnu abẹ́rẹ́ a máa ń kán ní gbogbo ìgbà nípa aṣọ yìí. Ṣùgbọ́n yasó sí eléyìí, aṣọ leésì ó jẹ́ nǹkan tí ó rẹwà púpọ̀. Mo máa ń ra aṣọ oríṣiríṣi bí i àdìrẹ, bí i àǹkárá, bí i lace, bí i àwọn aṣọ tí à ń lò ní ayé ìsìnyíi. Tàfí rán àwọn aṣọ bí i aṣọ ìgbàlódé tí a lè wọ lọ sí ibí iṣẹ́ bí i ọ́fíìsì, bí i àwọn aṣọ bí i crepe, bí i sàtín, bí i àwọn coton àwọn aṣọ bí onírúru mikado ni ó wà ní àsìkò yìí àti bíi ẹ́ẹ́, tweed àti suede. Oríṣiríṣi aṣọ ni ó wà. Kò sí iṣẹ́ eléyìí tí mi ò lè ràn. Ó kan jẹ́ wí pé àwọn kan máa ń sọ̀rọ̀ rán lórí masiini yàtọ̀ sí àwọn mìíràn. Nígbà tí mò ń lọ masiini olówó eléyìí tí à ń fi ẹsẹ̀ ń tẹ tí ó bá rina ṣiṣẹ́, a, ó máa ń ní ènìyàn lọ́tẹ̀wẹ̀ bá jókòó fún-- ó máa ń ní ènìyàn lára nítorí tí ń bá jókòó fún ìgbà tí ó pé tí mo fi ń fi ẹsẹ̀ ń tẹ masiini yìí, ẹsẹ̀ a máa rọ ènìyàn. Ṣùgbọ́n ìgbà tí mo yìí sí masiini yìí tó ń lo iná, eléyìí ó nílò pé à ń fi ẹsẹ̀ ń dápadá tàbí nǹkan kan. Kàsà ti gbé iná sí lára, kà sì fi ẹsẹ̀ tẹ díẹ̀ kò sí máa ṣiṣẹ́ lọ ni. Ó sì máa ń yáwọ́ ju masiini tí a fi ẹsẹ̀ lásán ń ṣe lọ. Ẹ̀ẹ́, abẹ́rẹ́ àti aṣọ tó gbọ́ pọn ò lè gbà kọjá yàtọ̀ sí, ẹ̀ẹ́, aṣọ, ẹ̀ẹ́, abẹ́rẹ́ yàtọ̀ sí masiini yìí tí à ń fi ẹsẹ̀ ń ṣe. Ní ìgbà ọdún tí aṣọ iṣẹ́ bá pọ̀ fún, ẹ̀ẹ́, àwọn aránṣọ, ó máa ń tó bí oṣù kan nítorí àwọn èèyàn ti máa ń gbé aṣọ tí ó pọ̀ sílẹ̀ láti oṣù kó tó di pé ọdún yìí máa dé tí àwọn èèyàn àti máa ránṣo. Wọ́n máa ń lò ó tó bí ọ̀su kan. Tí a bá fẹ́ wọn ènìyàn gẹ́gẹ́ bẹ aránṣọ nítorí iṣẹ́ obìnrin ní ẹ̀mí má ń ṣe, a máa ń wọ́n ènìyàn pẹ̀lú okùn tí a fi ń wọ́n ènìyàn tí ó ní centimeta àti inches ní odò wà ní orílẹ̀ èdè yìí. A máa ń lo inches láti wọn ènìyàn. Ṣùgbọ́n ní àwọn orílẹ̀ èdè mìíràn, àwọn máa ń lo sẹ́ntimítà. Inches yìí ni èmi máa ń lò láti fi wọn ènìyàn. A máa ń wọn ẹ̀yìn, a wọn bí i ọyàn, a máa ń wọn.